Rárá, èmi ò tí dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá ní ọjọ́ kan rí. Nítorí pé, nítorí àwọn oníbàárà mi tí wọ́n bá fẹ́ pè mí sórí ẹ̀rọ ayárabíàṣá mi àti wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi ló wà lórí ẹ̀rọ ayárabíàṣá mi àti wípé mo máa ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayárabíàṣá mi. Ọ̀pọ̀ ìgbà tí mi ò bá lọ sí ibi iṣẹ́, orí ẹ̀rọ mi ni mo ti máa ń ṣiṣẹ́. Ẹ̀rọ mi jẹ́ ohun tí mo gbọdọ̀ máa lò ní ojúmọ́ kan, kò ṣe é má lò fún mi ní ojúmọ́ kan nítorí pé gbogbo iṣẹ́ tí mò ń ṣe àti àwọn ohun tí mò ń ṣe orí rẹ̀ ni ó wà. Àti wípé fún àwọn ìpè tí mo máa ń nílò láti ṣe ní ojoojúmọ́, fún ìdí èyí mi ò le ṣe ní ọjọ́ kan láì má lo ẹ̀rọ ayárabíàṣá mi.

Rárá, èmi ò kí ń mu òògun lójoojúmọ́. Ẹ̀ẹ̀kon kan ni mo máa ń lo, mo máa ń mu òògun, iyẹn sì jẹ́ nígbà tí ara mi ò bá yá. Tí n bá lọ rí dókítà mi tí ó sì kọ àwọn òògun àbí tí ó fún mi ní àwọn òògun tí mo lè lò. Èmi ò kín sábà á ń lo òògun nítorí pé mi ò kín sábà á ṣàárẹ̀. Nítorí náà mi ò kín ń lo àbí mu òògun lójoojúmọ́. Ẹ̀ẹ̀kon kan ni mo máa ń mu òògun tí ara mi kò bá ṣe dáadáa.

Rárá, èmi ò mọ̀ bí a ti ń wẹ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá lọ sí etí odò, ìṣe ni ẹ̀rù máa ń bà mí. Rántí ìgbà kan tí àwọn ọmọ súkù kan tí wọ́n lọ sí odò lọ wẹ̀. Àwọn ọmọ súkù mi náà ni ní ọdún náà lóhùn. Wọ́n fẹ́ lọ mú ẹja. Bí omi ṣe gbé kan lọ nínú wọn. Ìkejì wá gbìyànjú àti gba ọ̀rẹ́ rẹ̀ sílẹ̀ lọ́wọ́ odò. Bí odò ṣe gbé àwọn méjèèjì lọ níyẹn Bí ọjọ́ kejì sí ọjọ́ kẹta lọ tó rí òkú wọn gbé jáde nínú odò. Àti ìgbà náà ni ẹ̀rù ńlá ti wà ní ọkàn mi nípa wíwẹ do. Mobẹrù àti máa wẹ̀ gidigidi. Ọ̀pọ̀ ìgbà tí n bá rí ènìyàn tí ó ń wẹ̀ gan, ẹ̀rù à sì máa bà mí. Bí ẹni wípé èmi gangan ni ó ń wẹ̀ odò.

Mo máa ń tọ́jú ara mi ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà, nítorí pé mo fẹ́ràn ìlera mi gidigidi. Mi ò sì fi ìlera mi ṣeré. Mo máa ń tọ́jú ara mi nípa ohun tí mo máa ń jẹ. Mo máa ń, mo máa ń ríi dájú pé mo jẹ oúnjẹ tí ó ní oore tí ó ń ṣe fún ara. Àwọn oúnjẹ tó ń ṣiṣẹ́ ribiribi ní ara ni mo máa ń jẹ. Mo sì máa ń mu ọ̀pọ̀lọpọ̀ omi, torí pé wọ́n sọ pé omi da púpọ̀ fún àgọ́ ara. Mo sì máa ń jẹ èso. Ojoojúmọ́ ni mo máa ń jẹ èso. Mi ò fi èso jíjẹ ṣere rárá. Mo sì yàgò fún àwọn ohun tí, oúnjẹ tí ó lè pa mí lára, bí i òróró àjẹjù, iyọ̀ àjẹjù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ sì ni mo máa ń ṣe, mo máa ń ṣe àwọn exercise tí ó da fún ara mi. Mo máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Mo máa ń lọ sáré. Mo máa ń sáré fún bí wákàtí kan kí n tó wá padà sílé lọ múra fún ibi iṣẹ́ mi. Mo mú ìtọ́jú ara mi ní òkunkun dun gídí. Mo sì tún máa ń lọ fún àyẹ̀wò ní òrékòrè láti ríi dájú pé àgọ́ ara mi wà ní àlàáfíà. Nítorí wípé kò da kí eyan ma fi àgọ́ ara rẹ̀ tàfàlà rárá. Ó sì ṣe pàtàkì kí eyan mójú tó ara rẹ̀, láti má bà ṣe gba àìsàn tàbí àìlera kankan láàyè. Mo máa ń tọ́jú ara mi gidigidi. Mi ò sì ń ṣe ohun tí ó lè pa mí lára rárá. Mo máa ń wá àkókò láti sinmi nígbà tí ó bá rẹ̀ mí, nítorí pé ìlera ara mi jẹ́ mí lógun.

Ní ọ̀sán, mo máa ń jẹ oun tí ó nípọn dáadáa tí ó sì le fún mi ní okun láti lè ṣe àwọn iṣẹ́ tí ó kún fún mi láti ṣe ní ọjọ́. Bí àpẹẹrẹ, mo lè jẹ iṣu àti ẹyin. Ní ọ̀pọ̀ ìgbà rice àti ata díndín ni mo fẹ́ràn láti máa jẹ ní ọ̀sán. Àgàgà kí ìrẹsì àti ata díndín náà wà ní ẹran màlú. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ kí n wá tún fi nkán tútù tẹ̀ ẹ́ bí i Five Alive tàbí Pepsi. Mo fẹ́ràn oúnjẹ ọ̀sán gidigidi gan, mi ò sì fi oúnjẹ ọ̀sán ṣeré rárá. Oúnjẹ ọ̀sán wà lára àwọn oúnjẹ tí mi ò lè ṣaláì má jẹ ní ọjọ́ kan. Ní ìgbà mi tí bà ń lọ síbi iṣẹ́, tí n bá ń kánjú tí mi ò ráyè àti dúró jẹ oun, mo máa ń lọ síbi iṣẹ́ láì jẹ oun ní àárọ̀. Ṣùgbọ́n ní ọ̀sán, ó ti di dandan kí n jẹ oun ní ọ̀sán. Oúnjẹ ọ̀sán mi tí mo máa ń sábà jẹ jù dẹ́ ní rice àti ata. Ìgbà mìíràn èmi a máa jẹ iṣu àti ẹyin. Ní ìgbà mìíràn dẹ̀ rí èmi a tún máa jẹ àmàlà àti ewédú. Kódà mo fẹ́ràn oúnjẹ ọ̀sán gidigidi, mi ò sì fi oúnjẹ ọ̀sán ṣeré rárá.

Ajọdun ti mo fẹ́ràn jù ní ajọdun ọjọ́ ìbí. Mo fẹ́ràn ajọdun ọjọ́ ìbí nítorí pé ó jẹ́ ohun ayọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó máa ń fún ni ní inú dídùn àti ìrètí pé ọ̀lá yóò dára àti pé ajọdun ọjọ́ ìbí ó máa ń mú kí inú ẹni dùn. Ó sì máa ń fún ni ní ẹ̀mí ìmore pé èèyàn tún le odún kan sì. Mo fẹ́ràn ajọdun ọjọ́ ìbí gidigidi nítorí pé ó jẹ́ ohun tí ó yẹ kí èèyàn dúpẹ́ lé lórí, wípé ènìyàn wà láyé ó wà láàyè. Ajọdun tí mo sì fẹ́ràn gidigidi mìíràn ni ajọdun ìgbéyàwó. Nítorí pé ohun tó dára tí ó sì ní ìbùkún ni ìgbéyàwó jẹ́. Tí n bá rí àwọn èèyàn tó ń ṣe ayẹyẹ ajọdun ìgbéyàwó wọn, inú mi á dùn gidigidi. Ní ọ̀pọ̀ ìgbà, àwọn ajọdun ìgbéyàwó mí tí mo máa ń lọ. Àwọn ẹlòmí lé máa ṣe ajọdun ìgbéyàwó ti ogún ọdún, wípé wọ́n ti wà papọ̀ fún ogún ọdún. Gégébí a ṣe mọ̀ pé ogún ọdún o ń ṣe ọdún kékeré rárá, tí wọ́n sì fi lè wà papọ̀ di ìgbà náà. Ó jẹ́ ohun ayọ̀ gidigidi, ó sì jẹ́ ohun tí ó wúni lórí, tí ó sì mú inú ẹni dùn. Mo fẹ́ràn ajọdun ìgbéyàwó gidi, mo sì fẹ́ràn ajọdun ọjọ́ ìbí.